Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni wípé mo ti gbìyànjú, mo sì ti pinnu láti ṣe oríṣiríṣi àwọn ohun ìfipamọ́ nítorí ọjọ́ iwájú. Ó ṣe pàtàkì fún ènìyàn láti ní ọjọ́ iwájú tó dá kí ènìyàn sì pinnu fún àwọn ǹkan ìmúyẹ tí ènìyàn lè ní nígbàtí ènìyàn bá kúrò ní ibi iṣẹ́. Bóyá ènìyàn ti fẹ̀yìntì níbi iṣẹ́ tàbí bóyá ó wu ènìyàn láti fi iṣẹ́ sílẹ̀ láti lọ fún ara nísinmi. Mo ti ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn owó ní ilé ìfowópamọ́, mo sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn okòwò tí yóò máa mú owó wá fún mi lọ́kùn o jọ́ kan.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe jẹ́ ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò. Mo fẹ́ràn ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò gidigidi nítorí ó jẹ́ ẹ̀kọ́ kan tí mo nífẹ̀ẹ́ sí jù láti máa ṣe. Mo sì máa ń ṣe ìwádìí lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Eléyìí sì jẹ́ kó rọrùn fún mi láti máa ṣe. Ìgbà tí mo tún dàgbà pẹ̀lú, mo lọ sí ilé ẹ̀kọ́ gíga láti lọ kọ́ nípa ìmọ̀ ìṣirò àti nípa ìmọ̀ okòwò ṣíṣe. Nítorí ìdí èyí, ó rọrùn fún mi láti gbájú mọ́ ẹ̀kọ́ okòwò nígbà tí mo ní ìmọ̀ ìṣirò dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbà láti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà ni wípé mo máa ń múra sílẹ̀ dè wọ́n pẹ̀lú ọpọlọ àti gbígba àlejò wọn ní ìgbàlejò ẹni tí ó gbayì láwùjọ. Ni àkọ́kọ́, mo máa ń kọ́kọ́ bèrè pẹ̀lú nǹkan tí wọ́n dojú kọ, mo sì tún máa ń bèrè pẹ̀lú nǹkan tí wọ́n ṣe pẹ̀lú. Èyí yóò fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ ibi tí a ó dojú ọ̀rọ̀ kọ. Lẹ́yìn èyí, mo máa tún ń bèrè kí ni àwọn nǹkan tí wọ́n fẹ́. Mo ní láti kọ́kọ́ gbọ́ èrò ọkàn tiwọn, nǹkan tí mo sì máa bá wọn sọ dá lé lórí àfojúsùn àlàyé tí wọ́n bá ṣe fún mi.

Mo máa ń gbúró àwọn oníbàárà mi nípa ṣíṣe àtẹ̀jíṣẹ́ sí wọn lóòrèkóòrè. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo sì máa ń pè wọ́n lórí fóònù láti mọ bí gbogbo nǹkan ṣe ń lọ pẹ̀lú wọn. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo tún máa ń bèèrè ìbéèrè àwọn àdojúkọ wo ni wọ́n ń dojúkọ nípa okòwò wọn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n sì máa ń fún mi ní àbọ̀ àwọn àdojúkọ wọ̀nyí tí eléyìí yóò sì fún mi ní oore ọ̀fẹ́ ńlá láti bá wọn wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ìṣòro èyíkéyìí tí wọ́n lè máa dojúkọ. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti ṣe àbẹ̀wò sí àwọn oníbàárà mi ni orí ẹ̀rọ ayélukara e láti fi ímeèlì ránṣẹ́ sí wọn láti wò wọ́n àwọn nǹkan tí wọ́n dojúkọ àti àwọn ìlàkọjá tí wọ́n là kọjá lọ́wọ́lọ́wọ́.

Mo máa ń fà lẹ́yìn tí mo bá ti lo àkókò pípẹ́ lẹ́nu iṣẹ́. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí iṣẹ́ máa ń wà púpọ̀ lórí tábìlì mi ní ibi iṣẹ́ mi. Bí mo bá sì ti ṣiṣẹ́ kọjá iye àkókò tí ó yẹ, ọ̀pọ̀ ìgbà yìí ni mo máa ń fà, tí mo sì máa ń dìde fún ìṣẹ́jú bí i mélòó kan láti rìn láti mí ìmíji ìlẹ̀ sí mú. Ọ̀pọ̀ ìgbà mìíràn tún wà tí mo máa ń ṣe èyí láti fi a òkun kun òkun mi nítorí pé mo mọ̀ dájú wipé tí ènìyàn bá ti jókòó ju àkókò tí ó yẹ kó jókòó lọ, ó máa ń fún ara ní ìnira díẹ̀. Ìdí sì ni yí tí mo fi máa ń nífẹ̀ẹ́ láti dìde kí n rìn ìrìn afáralókun bí i ìṣẹ́jú bí i méjì sí mẹ́ta kí n sì gba afẹ́fẹ́ àlàáfíà kí n tútù padà jókòó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Nítorí ó ṣe pàtàkì láti ṣè itọ́jú gbogbo àwọn ǹkan ọjà wa. Níwọn ìgbà tó jẹ́ wípé àwọn oníbàárà wa ti ní ìgbàgbọ́ kíkún nínú wa. Nítorí èyí ni ó ṣe ṣe pàtàkì láti ṣe ìtọ́jú gbogbo àwọn ọjà wa. Níwọn ìgbà tí àwọn ènìyàn ti mọ̀ wa, tí a sì ti jẹ́ gbajúgbajà nípa okoòwò ṣíṣe. Àwọn ènìyàn mọ̀ wípé ní ilé iṣẹ́ wa àbí tàbí níbi okoòwò wa. Wọ́n gbà wípé a jẹ́ onímọ̀ tó tó, a sì jẹ́ ẹni tí àwọn ènìyàn lè gbọ́kànlé tí ó sì ní orúkọ dáradára. Nítorí náà, a ń tọ́jú ọjà wa dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbá pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi ni wípé kí n dìde, kí n lọ bu omi sórí, kí n sì rin ìrìn afáralókun fún bí i ìṣẹ́jú bí i méjì tàbí mẹ́ta. Ọ̀pọ̀ ìgbà míràn wà tí mo lè pa ẹ̀rọ alágbèéká mi fún ìṣẹ́jú mélòó kan. Ìgbà míràn tún wà tí mo lè gborílé tábìlì mi fún ìṣẹ́jú bí i méjì tàbí mẹ́ta láti gbé gbogbo àwọn wàhálà tí mo ti ń dojú kọ nípá ti iṣẹ́ kí n lè gbé kúrò lọ́kàn. Nípa ṣíṣe èyí, yóò fún mi ní oreọ̀fẹ́ àti àǹfààní láti gbé ọkàn kúrò nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí. Yóò sì fún mi ní àǹfààní láti tún lè tẹ̀síwájú síi nípa gbígba agbára ọ̀tún.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣínà mi nípa àtúnṣe. Ní ìgbà mìíràn, mo máa ń kọ wọ́n sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ orúkọ, mo sì tún lè kọ sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ nọ́mbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà pẹ̀lú tí mo máa ń fi wọ́n pamọ́ sórí áápu. Kì í ṣe pé mo máa ń rántí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n ó ṣe pàtàkì fún mi láti rántí wọn nígbàkúgbà tí mo bá ti ń yẹ̀ wọ́n wo tí mo sì ń wo àtúnṣe wọn. Èyí ni ó fún mi l'ore-ọ̀fẹ́ àti àǹfààní láti máa rántí wọn si dáadáa nígbàkúgbà tí mo bá ti nílò wọn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ sí ilé ìwẹ̀ ni mo máa ń wọ aṣọ yìí. Nítorí pé ó jẹ́ ọ̀nà láti fún wa ní ìmúra dáadáa nígbà tí a bá wọ ilé ìwẹ̀. Ó sì jẹ́ ọ̀nà tí ènìyàn lè gbà láti múra sílẹ̀ fún ìwẹ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mi ò kí ń wọ, ṣùgbọ́n ìgbà tí mo máa ń wọ̀ jù ni ìrọ̀lẹ́ tàbí àṣálẹ́ nígbà tí mo bá ti fẹ́ lọ wẹ̀ tí mo bá ń múra láti sùn.

Ìgbà tí mo máa ń fọ aṣọ jẹ́ ọjọ́ Sátidé ní ọjọ́ tó jẹ́ ọjọ́ ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni mo tún máa ń ṣe ní ọjọ́ Sátidé tí ó jẹ́ ọjọ́ ìsinmi bíi kí n tún ilé ṣe, bíi kí n fọ àwọn abọ́ ìjẹun, bíi kí n nu gbogbo inú ìyẹ̀wù. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo lè fọ aṣọ ní òwúrọ̀, ọjọ́ ìṣé nígbà tí mo bá jí tàbí nígbà tí mo bá kúrò ní ibi iṣẹ́ tí mo bá dé ilé ní ọ̀wọ́ ìrọ̀lẹ́ tàbí àṣálẹ́. Ṣùgbọ́n ìgbà tí mo yàn láàyò ju láti máa fọ àwọn aṣọ ni ọjọ́ Sátidé.